Ìsinmi, ó jẹ́ ọ̀nà tí a máa ń gbà sími. Ibi tí mo ti wá lọ ṣe ìsinmi mi, òun náà ni abúlé wa. Abúlé tí bàbá àti ìyá mi tí wọ́n gbé. Ó jẹ́ ibi tí mo ti wá lọ ṣe ìsinmi mi.

Ìrìnàjò mi lọ síbi iṣẹ́ má ń gbà tó wó wákàtí kan àtàbọ̀. Ìrìnàjò jẹ́ ìrìn tí a máa ń rìn yálà a wokọ ààbi a fẹsẹ̀ rín àbí a gún ọ̀kadà lọ sí ààyè tí a ti ń ṣiṣẹ́. Wákàtí tí ó máa ń gbà mí láti dé ibi tí mò ń ti ń ṣiṣẹ́, ó jẹ́ wákàtí kan àtàbọ̀.

Ìṣòro ẹ̀rọ ayárábi àṣá jẹ́ ìṣòro tí èèyàn máa ń yanjú ní ẹlẹlẹ. Bí ó bá ti yarí rí, ọ̀nà tí a máa ń gbà yanjú ẹ, òun náà ni kí a gbé fún àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀. Tí a bá sì ti gbé fún àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀, wọ́n yóò sì bá wa yanjú ẹ ni kíákíá.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Òfin ìyára ọkọ̀ jẹ́ òfin tí wọ́n ṣe láti dènà dé ọkọ̀ ìjàmbá ọkọ̀ ní ojú pópó fún orí ara wa nàá ni, kò ń ṣe fún ẹnì kankan. Òun ni wọ́n fi ṣe àwọn òfin wọ̀nyí.

Ìrọ̀rí jẹ́ ohun èlò tí a máa ń lò, tí a máa ń gbo líle tí a bá ń sùn. Ìrọ̀rí kan òun ni èèyàn máa ń lò tí èèyàn máa ń gbe oríle. Ìrọ̀rí sì ni ohun tí àwọn olóyìnbo ń pè ní pillow ní èdè Gẹ̀ẹ́sì. Ìrọ̀rí kan ni èmi máa ń lò tí mo bá ti ń sùn.

Ìwà jẹ́ ohun tí àwọn Yorùbá ń pè ní Òògùn àwúre. Ìwà ni òògùn àwúre. Bí ìwà bá sọnù láyé lọ́wọ́ àwọn Yorùbá, wọ́n á pòwe, wọ́n á ní obìnrin òní wà, o lóhùn o lórí ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń sọ ìwà nù tí ó sì fipadáánù oore ìdí tí elédùmarè kọ món.

Rárá o, n kò ní ètò àbò kọ̀m̀pútà. Ètò àbò kọ̀m̀pútà ní tí olóyèbo ń pè ní CCTV, èyí tí ó ń rí ilé rí okó. Èmi kò ní ètò àbò kọ̀m̀pútà. Oma ń ràn ìyàn lọ́wọ́ láti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé iṣẹ́, àbí ní àbáwọlé àti ní ìta àti ní agbègbè.

Bẹ́ẹ̀ni, mo ma ń kọ nǹkan ní orí ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ ayélujára ni Yorùbá ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Mo ń kọ nǹkan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí à ti ń sọ, mo ń gbé ǹkan jáde níbẹ̀. Ó pọ̀ lọ́pọ̀ tí.

Bẹ́ẹ̀ni, lẹ́tà jẹ́ ọ̀nà tí iyì a mọ̀ ń gbà láti bá ara ẹni sọ̀rọ̀. Yálà ẹni tí ó súnmọ́ ni àbí ẹni tí ó jìnà, yálà ní ìlú tí à ń gbé àbí ní ìlú mìíràn. So, a ó kọ lẹ́tà sí ẹnu yálà ìwé àbí kí a sì fẹ́rànṣẹ́ gba orí ẹ̀rọ ayélokára?

Omi jẹ́ ohun kan tí ó ṣe kókó ní ara gan, tí ó sì máa ń fún ara wa ní okun àti agbára. Omi jẹ́ ohun tí ó pọn dandan kí èèyàn kí ó máa mu ní ojoojúmọ́, tí àwọn dókítà akọ́sẹ́mọsẹ́ fìdí rẹ̀ múlè pé ó wúlò púpọ̀ fún ara wa, tí ó sì jẹ́ ohun tí ó máa ń ṣe ìwòsàn.

Ríran ẹyan lọ́wọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ayé òde òni. Tó ti a ti jẹ́ pé ní àti ìgbà ìwáṣẹ̀ ni àwọn baba wa ti náà ń sọ pé olùwòran ọlọ́wọ́ ni a jẹ́ fún ara wa àti ran ẹyan lọ́wọ́ kìí ṣe ohun tó le. Ṣùgbọ́n tí a bá gbé ọ̀bọ gbọn igi tán, ṣé ọ̀bọ kò ní máa wu wa bí ọ̀bọ?